Ní bíbá àwọn ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ ìgbésókè, ó jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní ó ṣọ̀wọ̀n ní ṣiṣẹ́. Bóyá ẹ̀kọ́ kan, bóyá ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ lọ̀rẹ ji nà síbi tí mo wà. Ṣùgbọ́n tí kí bá ti ṣe bẹ́ẹ̀, mi ò ní ìdí kan láti máa lo ìgbésókè tí n ba fẹ́ bá yàn sọ̀rọ̀ nípa pé kí máa pariwo.

Bẹ́ẹ̀ni, mo máa ń pé àwọn oníbàárà tuntun, mo máa ń pè wọ́n kí n lè bá kan sí wọ́n, kí n lè bá yẹ ètò wọn wò, kí n lè bá gbọ́ èsì látọ̀rí ǹkan tí mo ta fún wọn, látọ̀rí ǹkan tí wọ́n sanwó fún, nítorí náà mo máa ń pé àwọn oníbàárà tuntun láti lè kí wọ́n, láti lè bẹ̀rẹ̀ kíni ẹ̀rọ wọn, lórí ohun tí wọ́n rà lọ́wọ́ mi àbí ohun tí mo ṣe fún wọn.

Mi ò sábà fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Ààfí tó bá jásí pé ibi tí mo ti fẹ́ sọ̀rọ̀, ó jẹ́ àárín àwọn èèyàn tó pọ̀. Nítorí náà, tó já sí pé kì í ṣe gbogbo wọn ni ó lè gbọ́ ohùn mi gẹ́gẹ́ bí mo bá ṣe ń sọ̀rọ̀. Ni àwọn irú àwọn àsìkò báyìí, ìrọ̀ ẹ̀rọ ìgbésókè ó jẹ́ ǹkan tí màá fẹ́ràn láti lò.

Bẹ́ẹ̀ni, òṣé òṣẹ́ kókó òṣìṣẹ́ pàtàkì fún kíkà àwọn àdéhùn. Ó ṣe kókó gan kí ẹ má bàá ṣàṣìṣe. Nítorí náà, mo máa ń ka dáradára gan, mo máa ń ka àwọn àdéhùn dáadáa kí n tó fèsì sí wọn lórí.

Àwọn ilé ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò, ó jẹ́ àwọn ilé ìgbọ̀nsẹ̀ ibi tí mò ń gbé. Mi kì í lọ àwọn ilé ìgbọ̀nsẹ̀ tó jẹ́ tí gbangba tó já sí pé ẹnikẹ́ni ló lè wọ bíbẹ̀, mi kì í lò. Èyí tó já sí èyí tó máa ń wà báyìí nínú ilé ẹni tí mo lọ ṣe àbẹ̀wò fún tàbí nínú ilé ara mi.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìmú dójúìwọ̀n sọfitiwẹ̀lì mi. Mo máa ń jẹ́ sí wípé gbogbo ohun tó bá wà lórí rẹ̀ o ṣe rẹ́gí pẹ̀lú èyí tí àwọn sọfitiwẹ̀lì yòókù tó máa ń ní. Nítorí náà mo máa ń ṣe dáradára dára ní ọ̀rẹ́kọ̀ọ̀rẹ́ ni mo máa ń ṣe ìmú dójúìwọ̀n.

Àwọn ojú òpó ayélujára tí mo wà, ó pọ̀ gan. Mo wà ní Facebook, mo wà ní Twitter, mo wà ní Instagram, mo wà ní LinkedIn, mo sì tún ń lo WhatsApp. Gbogbo àwọn ayélujára yìí ni mo máa ń lò.

Mi n fẹ́ràn láti máa lọ bá àwọn ilé iṣẹ́mbayẹ̀ ẹ̀sìn mi ò fàaye gbà. Ntí mo nígbàgbọ́ nínú rẹ̀ kò fàaye gbà. Yàtọ̀ sí ìyẹn náà, kò sí ohun tí mo fẹ́ lọ ṣe níbi bẹ́ẹ̀. Mi, mi ò níìfẹ̀, mii fẹ́ràn ati máa lọ sí ilé iṣẹ́mbàyẹ̀. Kò sí n tí mo fẹ́ lọ ṣe níbi bẹ́ẹ̀

Ìgbà tí mo kẹ́yìn sunkún, ó ti pẹ́ o. O'loun maa jẹ ri nǹkan ibànùjẹ, kó sì máa jẹ n rì tí màá fi sunkún. Ó ti pẹ́ tí mo ti sunkún, tí mo ti rí ǹkan tó lè mú mi sunkún. Ṣùgbọ́n asiko náà ti pẹ́, ó ti ń lọ ọdún.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́, mì dẹ̀ fi ọwọ́ mẹ́wẹ̀wàá jẹun. Owó tí ó bá wà ní ọwọ́ mi, mo máa ń pa á mọ́ nítorí ọjọ́ tí ò bá ní sí púpọ̀. Mi ò kì í ná gbogbo bí owó bá ṣe ń wá sí ọwọ́ mi, mo máa ń pa àwọn díẹ̀ mọ́ nínú rẹ̀, má lè náà ní ọjọ́ iwájú.

Mo máa ń ṣe àwọn ìtọ́jú àwọn ọjà bẹ́ẹ̀. Mo máa ń ṣe ìtọ́jú wọn kí wọ́n má baà bàjẹ́, kí ó má bá, kí wíwò rẹ̀ kí wọ́n má bàjẹ́ ń tí àwọn oníbàárà tí wọ́n lè yónu sí. Nítorí náà mo máa ń ṣe ìtọ́jú wọn lóòrèkóòrè ní gbogbo ìgbà tí mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà.

Àwọn ǹkan èlò tó ṣe pàtàkì jù níbi tí mo ti ń ṣiṣẹ́. Alákọ̀ọ́ ni àwọn tí àjọ ń ṣiṣẹ́ pọ̀. Wọ́n jẹ́ ènìyàn. Nítorí náà, wọ́n jẹ́ ǹkan pàtàkì. Èyí tó tún wà nínú àwọn ǹkan tó jẹ́ pàtàkì, òun ni àwọn irinṣẹ́ tí a fi ń ṣe iṣẹ́. Lálàíṣì àwọn yẹn náà, a ní le rì isẹ́ ṣe. Ìyẹn náà jẹ́ èlò pàtàkì jù níbi tí mo ti ń ṣe iṣẹ́.

Kò kí n sábà rẹmi. Nípa orí tẹ́, mo máa ń mójú tó àwọn ǹkan tí mò ń jẹ, àwọn ǹkan tí mò ń mú. Nítorí háà nínú ọdún yìí mi tí lọ rí dókítà. Ó ti pẹ́ gan, ó ti máa tó ọdún mẹ́wàá tí mo ti rí dókítà gbẹ̀yìn. Àbí tí máa fẹ́ ṣe àyẹ̀wò ara, ìyẹn boyá bí ọdún márùn-ún sẹ́yìn.